Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀m̀pútà. Ti awon oloyinbo ń pé ní Computer Tech. Ó wù mí púpọ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ inú ààyè bẹ́ẹ̀. Kín le ni ìmọ̀ ìjìnlẹ̀ nípa rẹ̀. Ìmọ̀ tuntun ọlun ni mo nigee ẹ mó ní ìfẹ́ síni rẹ̀.

Ṣé o fẹ́ràn wà ní òru? Mo fẹ́ràn wà lóru torí òru máa ń dákẹ́, ọ̀rọ̀ máa ń jáde, gbogbo n kan máa ń yéyan yégeyégé, ọkan eeyan máa balẹ̀ lóru, mo máa le ronú dáadáa.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ǹkan èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ẹ̀rọ kọ̀m̀pútà àti ẹ̀rọ amóhùnmáwòrán àti handset. Àwọn nǹkan tó ṣò tó jẹ́ ǹkan èlò pàtàkì jù lọ nìyẹn níbi iṣẹ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó ti to ọ́dún mẹ́rin tí mo ti ṣe tán ní ilé, ní ilé ìwé. So máa sọ pé ó ti to ọ́dún mẹ́rin tí mo ti lọ sí ilé ìkàwé kẹ́yìn.

Gíga tó, o ga tó. Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà gẹ́rege. Ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan nífẹ̀ẹ́ sí mi. Mo dàbí ọmọkùnrin tí wọ́n, tí wọ́n nífẹ̀ẹ́ sí, tí wọ́n fẹ́ fẹ́ sílẹ̀

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́po e? Kò sí ìbáṣepọ̀ kankan tó ju ibi iṣẹ́ náà lọ, ká dẹ̀ bára wa ṣe nǹkan oore, ká ṣe àkórin akónijọ. Ó ti tán, nítorí tí a bá ń bá ènìyàn ṣe, ènìyàn gbọ́dọ̀ máa fi àyè ìjà sílẹ̀.

Báwo ni o ṣe ma ń rí ìpèsè àwọn ohun èlò? Ma ń lọ sọ́jà lọ ra nǹkan ohun èlò fún ra mi ni, ma ń lọ sọ́jà, ma ń lọ ra ìpèsè ohun èlò.

Ṣé o má ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, màá ń gbọ́ podcast. Máa kọ́ mi lọ́gbọ́n, máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n níbẹ̀. Torí àwọn ọ̀jọ̀gbọ́n ló wà níbẹ̀, àwọn ọ̀mọ̀wé ló máa ń fún ni ní ìmọ̀ níbẹ̀. Mo máa fẹ́ran rẹ̀ gan ni.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Aṣa Yoruba náà ni, ṣùgbọ́n Kristẹni ni àwọn ẹbí mi. Àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́. Àwọn, àwọn ẹbí mi Yoruba. Yoruba dẹ̀ ni wá. Aṣa Yoruba náà la máa ń ṣe.

Ṣé o féràn yíya àwòrán? Mi ò féràn rẹ̀. Mo jẹ́ ènìyàn tó máa ń tijú gan ni. Tórí náà, mi kò nífẹ̀ẹ́ àwòrán yíya.

Ṣé o má ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo má ń gbé àpò ẹ̀yìn, òun ni mo má ń gbé lọ sí ibi iṣẹ́ lórèkóòrè. Ó má ń jẹ́ kí gbogbo nǹkan èlò iṣẹ́ mi wà lójú kan papọ̀. Bẹ́ẹ̀ni, mo má ń gbé.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ekan kan ni máa ń fọ ọkọ̀ mi ìgbà tí ọkọ̀ mi bá ti dọ̀tí, náà ni mo máa ń fọ, àgàgà nígbà òjò torí àwọn ọ̀nà ilé tó jò ti rọ̀ sí àwọn ẹrọ̀fọ̀ pọ́tọ̀pọ́tọ́, ó máa ń jẹ́ kí n fọ lóòrèkóòrè.

Ṣé o mọ bí a ti ń ká àwọn, àwọn ilé? Bẹ́ẹ̀ni, lórí ẹ̀rọ ayélujára, mo lè ṣe lórí rẹ̀, ohunkóhun mo lè ṣe lórí rẹ̀.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀? Mi ò kí ń ní ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀. Ẹ̀kan lósù ni ìpàdé mi. Torí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni.

Báwo ni o ṣe mà ń ran àwọn ènìyàn lówó? Mà ń ran àwọn ènìyàn lówó pipa bíbẹ wọ́n wò lóòrèkóòrè tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi nípa owó mo mà ń ṣe iwọ́nbà tágbara mí bá ká mio kí n ṣe juramì lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe ma nran àwọn ènìyàn lówó niyẹn? Mo gbàdúrà kólọ́run fún mi ní owó kí n lè bá ràn wọ́n lówó ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń wọ fìlà? Mo fẹ́ràn fìlà lọ́pọ̀lọpọ̀. Ó máa ń, ó máa ń buyì kun ni. Ó máa ń jẹ́ kí ènìyàn dàgbà, like kẹ́ ènìyàn, kí ènìyàn yí ọ bí ó dàgbà lójú àwọn ènìyàn. Ó máa ń bùkún ẹwà ènìyàn náà.

Irú kọ̀m̀pútà wò ní o ní? Irú kọ̀m̀pútà wò ní o ní? Mo ní kọ̀m̀pútà tó ń pè ní laptop HP ló ṣe é. Kọ̀m̀pútà náà dára gidi gan. Gbogbo ǹkan tí mo bá fẹ́ ko ṣe ó loń ṣe é. Mo sì lò kọ̀m̀pútà kan náà rí nígbà kan Apple lorúkọ rẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ ẹ? Mo máa ń sọ̀rọ̀, mo máa ń, mo nígbàgbọ́ nínú kí n sọ ọkàn mi jáde fún àwọn ọ̀rẹ́ mi. Nígbà kúùgbà tí mo bá rí ìkàn nu wọn tó ṣe ǹkan tí kò dùn mọ̀ mi nínú. Láti, láti, nítorí náà láti lè máa f, láti lè má ní ra wa sínú, láti lè má fa ikùn sínú, mo máa pe wọn, mo máa sọ fún wọn pé ẹ ṣe ǹkan báyìí fún mi mi ò nífẹ̀ẹ́ sí i. Ó dẹ̀ máa bẹ̀bẹ̀, ó dẹ̀ ti tán nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Nígbà tí mo kẹ́yìn ní àlá burúkú, oṣù tó kọjá yìí. Àlá náà bá mi lẹ́rù jọjọ. Mo dìde lọ́gánjọ́ oru, mo ké pe ólúwa, mo ka bíbélì mi, mo gbàdúrà lòdì sí i, mo fi ogún yẹn bú. Mo pa àṣẹ fún mu sọ̀rọ̀ iná sí i. A ti igbáyẹn. Mi ò ní àlá kalà. Mi ò ní àlá burúkú. Torí onígbàgbọ̀ ni mí, mo sì gbàdúrà lòdì sí i.

Àwọn app wo ni o máa ń lò jù? Mo máa ń lo UBA, Opay, mo máa ń lo Twitter, mo máa ń lo Instagram, Facebook, mo máa ń lo LinkedIn, mo máa ń lo 2Go, mo máa ń lo WeChat, ìyẹn ti tàwọn Chinese, mo máa ń lo Bamboo, mo máa ń lo oríṣiríṣi app tó wúlò fún mi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mo máa ń jẹ ẹran o. Èmi o kìn ṣe àwọn tón kì ń jẹ ẹran. Èmi kì í ṣe àwọn tó ń jẹ, àwọn tó ń jẹ nnkan ọ̀gbìn nìkan. Mo máa ń jẹ ẹran, mo máa ń jẹ nnkan ọ̀gbìn. Ǹkan gbogbo ńkan ni mò ń jẹ.

Ṣé o máa ń ṣe àtúnlò nǹkan dáadáa? Mo máa ń ṣe àtúnlò nǹkan láìmọye ìgbà. Owó mi mo fi ra, mo máa lò ó lọ́lọ́ọ́, títí dígbà tí kò ní ṣe é lò mọ̀. Mo máa lò ó títí dígbà tí mo máa lo owó mi sí lára. Gbogbo nǹkan ni mo máa ń lò bẹ́ẹ̀ oo, nǹkan tí mo ṣe máa ń like kin ra ojúlówó nǹkan nìyẹn. Mi ò fi like kin ra nǹkan àgbélẹ̀rọ, nǹkan tí ò dáa, tí onípẹ̀ẹ́ bàjẹ́. Kídẹ́ ni kókó, tí n bá ra nǹkan tó jẹ́ ojúlówó tí mi ò lè ṣàtúnlò rẹ̀. Ìyẹn on ṣe nǹkan tó dára, ìfìnkanṣòfo náà pèé, ìfìnkanṣòfo. N lè ṣe bẹ́ẹ̀, ilé tá ti bí mi woń o kọ́ mi bẹ́ẹ̀ yẹn.

Yàrá wo nínú ilé rẹ ni o féràn juu? Mo féràn yàrá àlejò, yàrá àlejò mi mo féràn rẹ̀ gan dàda. Kò kí n sí ìdí lọ́wọ́, kò kí n sí nǹkan kan bẹ́ẹ̀, ìyàwó mi àtàwọn ọmọ mi kì í dá mi láàmú bẹ́ẹ̀. Tí ń tọ́rin náà mo féràn yàrá náà. Ó sì rẹwà púpọ̀. Gbogbo ǹkan tó wà nínú rẹ̀ rẹwà ojúlówó ǹkan ni, ǹkan àsìkò, ǹkan tó yẹ ni.

Báwo ni o ṣe máa rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo máa, mo máa ní sùúrù gẹ́gẹ́ bí gbogbo ènìyàn tó bá ń bẹ ṣe ní sùúrù náà ni. Ìgbà tó bá kàn mí ni mo máa kúrò. Tí bá tú kàn mí mo máa wà ńbẹ̀ ni kò sí ǹkan tí wọ́n bá ṣe sí i.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú Ìlà? Mo máa ń rí, mo máa ń rí gẹ́gẹ́ bí bá ṣe rí nǹkan tó ṣe kúkú ló ṣe pàtàkì náà ni. Mo máa ní sùúrù. Mo máa ní sùúrù títí dìgbà tí ó bá fi kàn mi. Kí n tó, kí n tó kúrò níbẹ̀ lọ sí ibi tí mo ti fẹ́ ṣe nǹkan náà. Àrí bẹ́ẹ̀ tí kò bá kàn mi, mo máa dúró síbẹ̀ náà ni gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ṣe dúró.

Ṣé o ti dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Mi ò dúró iru e ri o. Mi ò mọ̀rọ̀ pa wò. Mo ti dúró wákàtí márùn-ún rí kí n má lo ẹ̀rọ ayárabíàṣá. Nítorí pé orí rẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Orí rẹ̀ ni mo ti ń r'owo tí mo fi ń jẹun. Ǹkan tó fàá níyen kò ṣe pé mo kàn wà lórí ẹ̀ láìní ǹkan tí mo n ṣe pàtó. Rárá o, kò ṣe bẹ́ẹ̀ o. A ti jẹ ni o.

Ṣé o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Ṣùgbọ́n Yorùbá ní "A bèrè ọ̀nà kì í ṣìnà." Bí bá sọ máa bèrè ọ̀nà, lowo àwọn tó mọ̀ ọ̀nà, ó mú mi mọ̀nà. Bí ẹme ji pére ni mo ti ṣìnà rí. Ẹ̀ méjì jí pè, dèré. Mo máa ń bèrè ọ̀nà, máà ṣe ri pé mo ti ṣìnà, kí n lè mọ̀nà.

Orin wo ni o fẹ́ràn jù? Orin ìgbàlódé, orin ìgbàlódé tán pè ní hip hop, orin òkè òkun ni. Ó jẹ́ oun tí mo nífẹ̀ẹ́ sí. Látí kékeré mo ti ń gbọ́ orin, iru àwọn orin náà. Àwọn bí 50 Cent, Ludacris, Jada Chris, Tupac, Biggie, Jay Z, Drake, J. Cole, Nipsey Hussle, Young Thug, Wizkid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ti wo ètò tẹlifíṣàn náà. Mi ò kí ń wo lákòókò tó pọ̀. Ṣùgbọ́n ìgbà kan tí mo ń kéré, oni ètò kan tá máa ń wò lórí tẹlifíṣàn wa. Wọ́n máa ń pè é ní Kọ́láwọlé ọláwuyìí. Àwọn ọ̀ máa ń gba ìròyìn nípa tí nǹkan àbámi bá ń ṣẹlẹ̀, nǹkan tí kò jẹ́ kó máa ṣẹlẹ̀ nínú ìlú bá ń ṣẹlẹ̀, bóyá ìyá ń pa ọmọ jẹ, bàbá ń fi ọmọ ṣowó, bàbá ń bá ọmọ sùn. Irú àwọn nǹkan bí èèyán ló máa ń sọ, tó sì máa ń jiani láyà.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Bút lè jẹ́ pé n ówumi rìn gidi gan lọ́pọ̀lọ́pọ̀. Bút ẹ̀ jẹ́ ju ẹ̀kan péré lọ. Ǹtẹ́ là ń fani láti wo, láti wo inú rẹ̀. Wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi nípa àǹfààní tó wà nínú trainì, nípa ohun amúlé tutù tó wà níbẹ̀ gbogbo ǹkan.

Báwo ni o ṣe máa n dáàbò bo ààyè ìkòkò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Máa n dáàbò bo nípa, n má jẹ kó má wò nnkan tí kò jẹ́ kó wò. Bẹ́ẹ̀ ni, mo maa mojú to wọ́n ni oórekoòre.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà mi fẹ́ gídì gan nílé mi. Mo gbin oríṣiríṣi nǹkan ọ̀gbìn síbẹ̀. Mo ń sin ẹranko oríṣiríṣi. Mo ní ẹṣin nínú ọgbà mi ná. Mo ní ẹ̀dìyẹ nínú ọgbà mi. Mo ní màlúù nínú ọgbà mi. Gbogbo ǹkan ọ̀sìn tó wà nínú ọgbà mi lé lógun, ní ògún. Mo fẹ́ràn ǹkan ọ̀sìn. Nítorí náà, mo ní láti ní ọgbà ńlá. Béẹ̀dẹ sísinu pe, mo tí ní ọgbà ibi tí mo gbin oríṣiríṣi èso sí. Mo fẹ́ràn ọgbà púpọ̀ púpọ̀. Mo fẹ́ ra ilé kan sí ogbómọ́ṣọ́, nítorí ọgbà rẹ̀ kẹ́ ni mi o fi fẹ́ ra. Mo fẹ́ ra nítorí ọgbà rẹ̀

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mi ò kí ń sọ̀rọ̀ lórí oúnjẹ torí pé wọ́n ṣe kọ́ mi láti kékeré nìyẹn àti wípé ó máa ń pá mi lórí tí bá ń sọ̀rọ̀ lórí oúnjẹ. Nítorí náà, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mo dẹ̀ máa kọ́ àwọn ọmọ mi náà láti ní ìwà tó dára bẹ́ẹ̀ torí ó dára. Ó léwu láti máa sọ̀rọ̀ tí ènìyàn bá ń jẹun. Ewu ńlá wà níbẹ̀. Oúnjẹ lè ṣapá ni lórí. Láti bẹ́ẹ̀ a ní ǹkan tí ó da. Èlò mí ń gbà bẹ̀ẹ̀ lọ.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mò ń lò, ṣùgbọ́n mò maa ń lo owo òsì na lẹ̀kọ̀ọ̀kan. Ọwọ́ ọ̀tún ló ṣe kókó jùlọ sí mi. Óun ni ọwọ́ tí mò ń lò láti igbà kékeré. Ọwọ́ òsì ni í ní lára láti lò.

Irú fóònù alágbéka wo ni ò ń lò? Mo ń lo fóònù alágbéka Samsung. Mo ò, mo dẹ̀ tún lo Apple náà tí wọ́n ń pè ní iPhone. Mo nífẹ̀ẹ́ àwọn fóònù méjèèjì yẹn gidi gan. Gbogbo iṣẹ́ tó jẹ́ kí wọ́n ṣe ló ń ṣe. Wọ́n ń ṣe iṣẹ́ tó kọ̀jù osuwon, iṣẹ́ tó péye. Wọn kìń, wọ́n kìń fà tíko, wọ́n kíń lọ́ra tín bá ní kí wọ́n ṣe nǹkan.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù mẹ́fà. Mo ní aṣọ òtútù mẹ́fà. Mo máa n pàrọ̀ rẹ̀ síra won. To tutu ba ti po ju.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Eré sísá ni mo nífẹ̀ẹ́ jù, àti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo nífẹ̀ẹ́ ìyẹn náà dáradára. Eré ìdárayá ṣe kókó ṣe pàtàkì nínú ìlera.

Ṣé o fẹ́ràn wíwo ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ìràwọ̀. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Ó máa ń jẹ́ kọkan mi tutù. Bẹ́ẹ̀ni, ìràwọ̀ wíwò máa ń jẹ́ kọkan mi bàlẹ. Ó má ń jẹ́ kí ìrònú mi papọ̀. Ó má ń jẹ́ kí n ronú sójú kan dáadáa.

Ṣé o máa ń wo agọ ọwọ́? Bẹ́ẹ̀ni, mo màá n wo agọ ọwọ́, bó tilẹ̀ jẹ́ pé kò mọ́ mi lára dáadáa. Ṣùgbọ́n mò ń gbìyànjú láti jẹ́ kó mọ̀ mi lára torí ó máa ń buyì kun ni. Ó máa ń jẹ́ ki awon eeyan káà eeyàn kún. N mọ̀ pé aye tì dáyélujara.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ lójoojúmọ́. Kí n sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kíkàn mi dàle kò sì ní jẹ́ kí n yé lọ́ọ̀rọ̀ lára. Bẹ́ẹ̀ni.

Ṣé o fẹ́ran jíjó? Mi ò fẹ́ran jíjọ jàre Akọrin ṣé bu nǹkan yẹn látàárọ̀. Ẹ jẹ kó count, Ẹ jẹ kó count. Aàá, a máa waste more than forty seconds, forty mi kò count. Ẹ wa ń béèrè pé ṣé mo fẹ́ran jíjọ. Mo ò fẹ́ran jíjọ rárá. Mo ń lẹ́ẹ́jò, mo ń lẹ́ẹ́jò rárá.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní. Ó sì ti pẹ́ tán tí ń pè mí bẹ́ẹ̀. Tóbìtẹ́ ni. Mo ní orí, mo ti ń jẹ́ orúkọ náà láti ya ìgbà tí mo ti wà ní secondary school. Mo ti ń jẹ́ orúkọ náà. Ṣàṣàlẹ̀ èèyàn tó wà tí ó ní orúkọ ìnagijẹ? Ayé tì dá ayé ọ̀lájú. Ògbe èèyàn ló ní orúkọ ìnagijẹ tó ń pè wọ́n. Yára kó jẹ́ pé, yára yẹ pé ó ní nǹkan kan tí wọ́n ṣe rí lọ́jọ́ ẹ̀yìn tó ń fi fokùn fà orúkọ ẹ̀, tàbí àwọn èèyàn kan dede fún wọn, tàbí àwọn náà fúnra wọn pé, "oya nǹkan báyìí ni kí ẹ máa pè mí ó."

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mi ò gun ọkọ̀ akẹ́rù rí o. Mo n gbọ́ oríṣìíríṣìí ǹkan nípa ẹ̀. Ó lè wu, ìjàmbá ọkọ̀ lè ṣẹlẹ̀, ẹrù lè yi dànù, oríṣìíríṣìí ǹkan bẹ́ yẹ̀n. Tori nítorí náà mi ò, mi ò dába àti ṣeri, mi ò nífẹ̀ẹ́ síi, mo ní ọkọ̀ tọ̀dọ̀ọ̀ tèmi. Ọjọ́ ti pẹ́, ti mo ti ní ọkọ̀ tọ̀dọ̀ọ̀ tèmi? Nítorí náà kò sí ìgbà kankan tí mo ń gun ọkọ̀ akẹ́rù.

Data tó máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ pọ̀ tó. Lọ́sọ́ọ̀sẹ̀ mò ń lo ogún data, mò ń lo ogún gig. Mò ń lo ogún gig. Bó ti lè jẹ́ pé kò jẹ́ kó, kò yẹ́ kó tó yẹn ṣùgbọ́n àwọn tó ń pèsè data fún wa ìjákùjá ńa ń jà. Ìjọba wa ó dẹ̀ rí ń kankan ṣe sí i. Ìjọba wá fi wọn sílẹ̀. Ó jẹ́ kán máa ṣe wá básubasu bó ṣe wù wọn Ìjọba ó rí ń kankan ṣe sí i. À ń san owó fún nǹkan tí a ò lò.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Àpọ́n mi ní tòótọ́ mi ò láyá ń lé o. Ṣùgbọ́n mo fẹ́ran oúnjẹ sísè fúnra mi, oúnjẹ tí mo sè fúnra alára mi. Òun ni mo nífẹ̀ẹ́ sí jù. Kí ń ra oúnjẹ jẹ níta, aà mọ bó ṣe ń pèlo rẹ̀, a mọ ňkan tó fi ń pèlo oúnjẹ náà. Ìmọ́tótó lè máa tó. Ibi tẹ́lòmi í ti ń se oúnjẹ ta kò ṣeé rí. Gbogbo nkan bẹ́ẹ̀ yẹn ò jẹ́ kí mã ra oúnjẹ ra, kí mo ra oúnjẹ jẹ. Mo nífẹ̀ẹ́ kí ń dáná fúnra mi. Bẹ́ẹ̀ ni, ó máa wà, ó máa ń.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mi ò kí ń wọ nǹkan kan. Mo fẹ́ran kí n sùn lọ́pọ̀lọpọ̀ bọ̀ bẹ́ẹ̀ nítorí èmi nìkan ni mo dá gbé nínú ilé tí mò ń gbé. Nítorí náà mi ò kí ń wọ nǹkan kan sùn.